Ṣé ìbérè yì ó sọ wípé, ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé-ìdárayá? Èmi ma dáhùn báyì pé, èmi kò ní ìforúkọsílẹ̀ ní ilé-ìdárayá. Ilé-ìdárayá ò wà fún àwọn tí ó ní àsìkò púpọ̀ láti lọ ma ṣe eré ìdárayá. Èmi jẹ́ ọmọ ilé-ìwé tí mo ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé. Èmi ṣinṣe, mo ń kọ àwọn skills kan tí ó ma lè ràn mí lọ́wọ́. So nítorí èyí. Èmi ò ní àsìkò fún eré ìdárayá. So. Èmi kò ní ìforúkọsílẹ̀ ní ilé-ìdárayá.

Ìbéèrè yìí ó sọ wípé ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Èmi kò kín mú coffee ní ibi iṣẹ́. Èmi jẹ́ ẹnìkan tí kò really fẹ́ràn coffee ní àti kékeré. Èmi, èmi láì kí kí n máa sùn dáadáa ní alẹ́. Tí n bá sùn dáadáa ní alẹ́, mo ma rí ayé jí ní àárọ̀ kùtùkùtù. So mà lè ní okun àti agbára. So èmi kò kí ń mu coffee ní ibi iṣẹ́ náà. Èmi máa ń wà active dáadáa ní ibi iṣẹ́.

Èmi kò ní ìbéèrè yìí. Ó sọ wípé ṣe o ní àwòrán ní ara? Èmi kò ní àwòrán ní ara. Àwòrán ní ara tí wọ́n ń pè ní tattoo ní èdè òyìnbó. Ó wà fún àwọn tí ó jẹ́ bí celebrity àti àwọn tí ó ti ní owó díẹ̀. Èmi jẹ́ ọmọ dáadáa, ṣo èmi kò ní àwòrán ní ara. Mí wá lè sọ bóyá tó bá ti di ní ìgbà future o, mo wà lè yá bóyá dié bọ ní ìsìn. Èmi kò ní àwòrán kankan ní ara báyìí.

Ìbeee yìí ó sọ wípé kín ni ó máa ń mú ọ rẹ́rìn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ń mú mi rẹ́rìn. Tí mo bá wà ní orí Twitter, èyí social media tí wọ́n ń pè ní Twitter, ó máa ń mú mi rẹ̀rìn gan gan. So social media, Twitter àti Instagram ó máa ń mú mi rẹ́rìn gan. Twitter jẹ́ ǹkan tó máa ń mú mi ṣẹ̀rìn. Àwọn tweet tí àwọn èèyàn máa ń tweet fún máa wà very funny gan. So Twitter yẹn fún máa ń mú mi rẹ́rìn. Then Instagram náà, Instagram náà tí wọ́n máa ń post ì video pẹ̀lú picture náà, àwọn video yẹn tí wọ́n ń pè ní meme náà ó máa ń mú mi ṣẹ̀rìn. So Twitter pẹ̀lú Instagram.

Bẹ́ẹ̀ni, èmi má a ń jẹ oúnjẹ tó kù. Èmi fẹ́ràn kí má a jẹ oúnjẹ ní ìgbà tí ó ju ẹẹkan lọ. Tí mo bá fẹ́ dáná, tí mo bá fẹ́ se oúnjẹ, èmi má a se oúnjẹ yẹn kí n bá lè jẹ ní ẹ̀ẹ̀ méjì tàbí ẹ̀ẹ̀mẹ́ta sí. Ó dára láti má a jẹ oúnjẹ ní ẹ̀ẹ̀mẹ́jì, so èèyàn máa lè máa save. So èmi má a ń jẹ oúnjẹ tó kù dáadáa.

Ìbéèrè yìí ó sọ wípé ṣe etí rẹ̀ dára. Bẹ́ẹ̀ni etí mi dára. Èmi jẹ́ ẹni tí ó máa ń gbọ́ràn dáadáa. Èmi dà farabalẹ̀ so. Nítorí náà, mo lè sọ wípé etí mi ó jẹ́ etí tí ó dára.